Lára nǹkan tí ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn ni láti máa wọ aṣọ. Tí a bá dẹ̀ tún wò lára nǹkan tí ó nira jù fún ọmọ ènìyàn ni láti fọ aṣọ. Bí lẹ̀ jẹ́ wípé oríṣìíríṣìí ọ̀nà ni a lè máa gbà fọ aṣọ wa ṣùgbọ́n láti máa wọ̀ kórọrùn jù ká máa fọ̀ lọ. Fún ẹni tó bá jẹ́ pé ọwọ́ rẹ̀ ni ó fi máa ń fọ aṣọ rẹ̀, ọ̀tọ̀ ni nǹkan tí ó máa sọ tí wọ́n bá bẹ̀rẹ̀ nípa bí ó ṣe ń fọ aṣọ rẹ̀. Tí ó bá jẹ́ ẹni tí ó ń lo ẹ̀rọ̀ ìgbàlódé, ṣé a mọ̀ sí bí wọ́n ṣé máa ń ṣe bíi fọ aṣọ rẹ̀? Ọ̀tọ̀ ni nǹkan tí ẹ̀rọ̀ náà máa sọ. Irọ́ ohun tó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ ló wà nínú kí a fi ẹ̀rọ ìgbàlódé wọ̀ fọ aṣọ wa. Ilé máa-- ilé yìí dá máa jẹ́ kí irọ́ fún wọn ní àsìkò tí a bá fẹ́ fọ aṣọ náà láti fọ̀. Sùgbọ́n tí o bá jẹ́ ẹnìkan tí ó jẹ́ pé ọwọ́ ló fi máa ń fọ aṣọ rẹ̀ tí kò kín ń lo maṣíìnì àbí ẹ̀rọ ìgbàlódé, kò le fi bẹ́ẹ̀ ni á dẹ̀ ẹ̀tù óun kákọ́ lo wọ̀ ẹ̀rọ ìgbàlódé náà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni aṣọ fi fò rọ̀ lọ́rùn tó jẹ́ wípé kò sí ìgbà tí wọ́n kò lè fọ̀. A dè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gẹ́gẹ́ bí i ọ̀kàn wọn ọkùnrin máa ń fẹ́ràn láti máa dá aṣọ wọn jọ fún ìgbà díẹ̀ kí wọ́n tó fọ̀. Ìgbà tí wọ́n bá rí pé aṣọ tí àwọ́n wọ̀ ó ti ń fíro nílẹ̀ pé kò pọ̀ mọ́, lọ̀pọ̀lọpọ̀ máa ń padà lọ fọ aṣọ rẹ̀. Ní tó fi bẹ́ẹ̀ dára jù ni pé kí a má jẹ́ kí aṣọ wa kí ó máa dọ̀tí ní àpọ̀jù, kí a tó máa fọ̀, kí a máa fọ̀ wọ́n ní òrìkò̀òrì, kí a dẹ̀ rí pé à ń tọ́jú aṣọ wa dáradára. Oríṣiríṣi nǹkan mìíràn ni ó tún máa ń jẹ́ kí a tẹ̀tì fọ aṣọ wa. Nígbà mìíràn tí o bá wọ aṣọ tí o bá tẹ̀tì dọ̀tì àbí tí nǹkẹ́ gbín bá ṣe sí ara aṣọ náà, wà á ní láti tẹ̀tì fọ̀ ó torí tí o bá fi sílẹ̀ pẹ̀lú ìdọ̀tí náà, ó lékó ipàlára tó pọ̀ bá aṣọ rẹ̀. Ó dára púpọ̀ kí a máa fọ aṣọ wa ní òrìkòòrì ṣùgbọ́n àwọn tí ó bá ní ẹ̀rọ ìfọṣọ, ó rọ́ wọ́n lọ́rùn ju àwọn tí kò ní ẹ̀rọ ìfọṣọ lọ. Mo kò lè kí ilé yìí jẹ́ odí wọ̀n àbí kó jẹ́ ìdádóró láti máa fọ aṣọ wa ní òrìkòòrì.

Gẹ́gẹ́ bí ohun tí ọ̀pọ̀lọpọ̀ wá mọ̀ tì wọn máa ń sọ wípé owó ni kẹ̀kẹ́ ìhìnrere, ọ̀pọ̀lọpọ̀ nnkan ni ó bá ọ̀rọ̀ owó lọ. Bi o ti le jẹ e wípé irú àṣìkò tí a bá fẹ́ lo ọ̀rọ̀ náà ni ó máa sọ irú owe tí a lè lò àbí irú àkànlo ede tí a lè lò. Fún irú ọ̀rọ̀ báyìí, wà sọ wípé ṣe owó tí ó ń gba dára tó? Nínú iṣẹ́ kọ̀ọ̀kan ni ó máa ń ní iye tí wa máa gbà ní oṣù. Ṣùgbọ́n àwọn iṣẹ́ mìíràn ní àwọn owó ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ kan tí o lè máa rí ní oṣooṣù ní ibi iṣẹ́. Pẹ̀lú gbogbo eléyìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ní ìgbàgbọ́ wípé owó tí òun ń gba ní ẹnu iṣẹ́ kò tó òun. Àbí ká ti lè sọ wípé owó tí ẹni kọ̀ọ̀kan ń gba ní ẹnu iṣẹ́ kò lè tó fún ohun kan tí ó bá fẹ́. Torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá ń ṣe iṣẹ́ ìpàrí ikejì, ó máa fẹ́ ọ̀nà mìíràn láti tún rí owó. Ilé yìí dẹ̀ máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ìwà ìbàjẹ́ tí ó máa ń ṣẹlẹ̀ ní ẹnu iṣẹ́. Tí o bá jẹ́ ẹnìkan tí ó ń ṣe iṣẹ́ tí o dẹ̀ rí wípé owó tí ò ń gba ní ibi iṣẹ́ kò ká bùkátà rẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí kò yẹ kí o má ṣe lẹ́nu iṣẹ́ ni wà á fẹ́ máa ṣe. Torí wípé wọ́n mà mú owó wọlé fún ẹ. Ṣùgbọ́n tí o bá jẹ́ ẹnìkan tí kò kí n wo gbogbo eléyìí tí ó jẹ́ tó máa tẹra mọ́ṣẹ́, wà á fẹ́ ṣe àmójúkúrò fún àwọn nǹkan báyìí. Ṣùgbọ́n ibi kan tó ṣe pàtàkì ni wípé kí a ni itẹlọrun. Bi ọ tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ń ṣojú kòkòrò láti ní owó lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló dẹ̀ tu pàdánù iṣẹ́ wọn torí ojú kòkòrò tí wọ́n ṣe ní ibi iṣẹ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dẹ̀ tun ti ọ̀rọ̀ rẹ̀ ni ibi irú ìwà báyìí náà di olówó. Torí pé wọ́n sọ wípé àǹfààní tí ẹnìkan tó bá rí tí ò bá ṣe àmúlò rẹ̀, ó lè pàdánù rẹ̀ lọ titi lailai. Kò dẹ̀ sí nǹkan, kò sí, kò sí ìdánilójú wípé tí o bá ṣe nǹkan tí o fẹ́ ṣe, ó máa já sí aburú. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ń fẹ́ ṣe irú àwọn nǹkan báyìí láti jẹ́ wípé kí owó tí wọ́n ń gba ní ẹnu iṣẹ́ rẹ̀ kí ó lé kún, kí ó dẹ́ pọ̀ sí bi o ti lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń ṣe àwọn nǹkan mìíràn yàtọ̀ sí iṣẹ́ wọn láti fi rí owó. Tí iwo naa bá dẹ́ pààdà, máa fi iṣẹ́ náà sílẹ̀ láti máa lọ ṣe eleyii tí owó rẹ̀ pọ̀ ju eléyìí tó ń ṣe lówó lọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò ní rò ó lẹ́ẹ̀meji tí ó bá rí iṣẹ́ mìíràn yàtọ̀ sí iṣẹ́ tí ó ń ṣe òlówó. Ọ̀pọ̀lọpọ̀ ìdí ni ó máa ń fa éleyìí. Bi o tilẹ̀ jẹ́ wípé ilé tó wọ́pọ̀ ni wípé tí iṣẹ́ mìíràn tí o bá rí tí owó tí wọ́n máa fún ẹ bá pọ̀ ju eleyii tí ó ń ṣe lówó lọ, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa fẹ́ kúrò níbi iṣẹ́ náà láti lọ gbà si ipò tó ga.